Àwa mẹ́rin là ń gbé nínú ilé. Èmi, ìyàwó mi, ọmọ mi pẹ̀lú àbúrò ìyàwó mi. Àwa mẹ́rin la, la jó ń gbé papọ̀ nínú ilé. Ìya orẹ́, àbúrò ìyàwó mi kò pẹ́, tó wá kí wa bó ṣe parí secondary school láti ìsàlẹ̀, láti abúlé ló wá bá wa ní bì yí, ó fẹ́ wá kọ́ṣẹ́ lọ́dọ̀ wa níbi, níbi táa wà. So that òun náà tó bá ti se díẹ̀, kó mo nkan t'á ma se fún 'ra rè so, àwa mẹ́rin yen là n gbé'lé báyìí èmi, ìyàwó mi, ọmọ mi pẹ̀lú àbúrò ìyàwó mi.

Ilé tí mò ń gbé lọ́ lọ́ báyìí rented apartment ni. Yàrá méjì dè ní, yàrá méjì ni. Ilé yẹn ní, ó ní fèrèsé mẹ́ta. Nǹkan tí mo máa ń rí ní láti fèrèsé mi, mo máa ń rí church, mo máa ń rí àwọn ilé mìíràn. Ẹnìkan wà tó jẹ́ pé ó kọ́lé tì wá. Látojú window mi mo máa ń rí ilé ẹ̀. Látojú window mi mo máa ń rí ibi tí à ń gbẹ àwọn nǹkan sí torí a ní garden kékeré ní ẹ̀yìnkùlé wa. So, i-i-i-irú ilé tí mò ń gbé nìyẹn nísìnyí. Is a, ilé rented apartment ni. Compound ni tó jẹ́ pé àwa, àwa bí, àwa mẹ́jọ la wà ńnú compound yẹn. So èmi pẹ̀lú àwọn méje náà jẹ́ alábàágbépọ̀ mi, that's neighbours mi. Yàrá méjì méjì ló dẹ̀ wà nínú ilé yẹn. Oníkálukú ní toilet ẹ̀ pẹ̀lú kitchen ẹ̀ torí self, one bedroom flat ni, self-contained. Oníkálukú ní yà-- oníkálukú ní toilet rẹ̀ pẹ̀lú, eh, pẹ̀lú kitchen.

Èmi ò tíì lọ wo ẹyin rí torí mi tíì rí, mi tí, mi tíì ní issue pẹ̀lú ẹyin mi kankan rí. So, miì tíì lọ rí dentist rí, miì tíì lọ rí dentist rí. So, kò sí bí mo ṣe lè fẹ́ ṣàlàyé pé, ọdún báyìí àbí oṣù báyìí, ni mọ lọ rí, mọ lọ wo ẹyin mi rí. Mi tíì wo ẹyin mi rí, mi tíì ní issue pẹ̀lú ẹyin mi rí, mi ò dẹ̀ fẹ́ kí n ní issue pẹ̀lú ẹyin mi rí.